Kí ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, èmi kì í fẹ́ gbọ́ nǹkan kan. Mo máa ń fẹ́ láti máa gbádùn bí afẹ́fẹ́ ṣe ń lọ, bí ohun gbogbo ṣe ń lọ níta ọkọ̀ àbí lẹ́ẹ̀kọ̀kan nínú ọkọ̀. Inú ọkọ̀ sì ríe, ó máa ń jẹ́ inú ibi tí mo tún ti máa ń ronú bí gbogbo re ó ti dára. Nítorí idi eyìí èmi kì í sábà gbọ́ nǹkan kan nínú ọkọ̀

Hmm àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù láti ṣe, àìkí ni pé ọdún tí mo fẹ́ràn jù láti ṣe, òun ni ti ọdún Kérésìmesì tí a máa ń ṣe ní oṣù Ọ̀pẹ, December, oṣù Kejìlá. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àgbáyé, òun ló máa ń ṣe ọdún yìí. A jo, a yọ̀, a tún rí bàbá Kérésì fá àwọn ọmọdé, òun ló fẹ́ dàbí ọdún tó, tó dùn jù ní àgbáyé.